Ọ̀rẹ́ mi, jọ̀ọ́, íbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo fẹ́ lọ sínú yàrá rẹ, mo fẹ́ lọ, mo fẹ́ lọ, mo fẹ́ lọ fẹ̀gbẹ́ lele díẹ̀, orí fọ́ta mi. Ẹ̀hẹ̀n, ṣe o ranti, ẹ́hn pé proposal tán, tán, tán le bá. Ṣé o ranti? Torí ẹ́ ji gẹ́, ọ̀gá sọ pé tó bá di ọ̀la, a máa lọ, a máa lọ o, a máa lọ print e out. Tóripé tó bá di ọjọ́ o Monday, a máa lọ defend ẹ̀. Ṣé o ṣa ranti jọ̀ọ́? Ọ̀rẹ́ mi jọ̀ọ́, bá mi, má binú. Bá mi ṣe rehearsal dáadáa. Ẹ̀n, bóyá tí mo bá lọ o sùn, tí mo bá lọ fẹ̀gbẹ́ lẹ̀ le tán, màá géètì ara mi, màá wá bá ẹ níbi tó wà. Ṣe o gbọ́? An e, ṣe o ṣa máa ń ní iná nínú ilé ẹ? An ṣe o ti, ṣe o ti tún tun yàrá rẹ ṣe? Torí mi ò lè ṣún níbi ìdọ̀tí o. Ẹ̀hẹ̀n, so níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Torí ti mi ọ lo síbẹ̀ kí n lọ mú kọ́kọ́rọ́ rẹ, bóyá kí n fẹ̀gbẹ́ lelẹ̀, bóyá bí wákàtí kan àbí wákàtí méji. Tí n bá d ti lògùn, bóyá màá sùn. Tí n bá jí, màá géètì ara mi, màá wá bá ẹ níbi tó wà. So a máa aa, a máa aa, a máa aa ṣe ehn rehearsal yẹn papọ̀. Ṣogbo ọ̀rẹ́ mi o ṣe?

Mo tẹ̀ẹ́ mọ́, báwo ni àwọn ọmọ yìí má ṣe ń ṣe báyìí? Ê! Báwo ni àwọn ọmọ yìí má ṣe ń ṣe? Mi láì kẹ́ ọ, tó bá dé bíbàyè, á wá bá mi. Ê! Tó bá dé bíbàyè, á wá bá mi. Ê! Iṣẹ́ tí mo fún kò ṣe, kò ṣe. Ê! Tàbí ọ̀rẹ́ mi, ó máa bá mi wo àwọn ọmọ rẹ̀. Ê! Ọ̀rẹ́ mi, ó máa gbọ́, ṣé bó rí wọn? Ê! Ó mọ pé ìwọ ni ó máa ń sọ fún mi. Ìwọ ló máa ń sọ fún mi pé kí n fún wọn sílẹ̀, kí n fún wọn sílẹ̀, ọmọdé ni wọ́n. Ê! Ṣé bó rí ǹkan tó ṣe níìsín? Wẹ̀! Ìwọ ni mo máa gbe lé lórí. Gbogbo ẹ̀, ìwọ ni mo máa fi dé lórí. Nítorí ìwọ ló máa ń gba wọ́n ní ọwọ́ mi. Ẹ́n! Ọ̀rẹ́ mi, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣe àkànṣe? Torí ó ti ẹ̀, kí ni ẹ̀ jẹ ti wà lọ́kàn mi pé mo tẹ̀ẹ́ fẹ́ bèèrè ẹ. Mo tẹ̀ẹ́ fẹ́ bèèrè ní ọwọ́ rẹ. Jọ́, báwo ni o ṣe máa ń ṣe? Torí, ẹ́n, àwọn tó wá ní àná, wọ́n wá síbi ọjà ní àná. Gbogbo tó ṣe ń sọ̀rọ̀ gan-an, tó ṣe ń ṣe gan-an, ó mú lóbìí mi. Àmọ́ ó mọ̀ pé a lè yájú sí wọn. A lè yájú sí wọn. Gbogbo ǹkan tó bá ṣe, wọ́n rọ pé àwọn òyìnbó máa ń sọ pé customer is always right. Torí ẹ ni mo kò fi fún wọn sílẹ̀. Àmọ́ báwo ni ìwọ ṣe rí? Báwo ni o tẹ̀ẹ́ ṣe ṣẹ? Torí ó dàbí pé wà wá mú mi sónà. Wà wá mú mi sónà, wà á kọ́ mi báwo ni o ṣe máa ń ṣe iṣẹ́ náà. Torí pé kí n lè máa ṣe iṣẹ́ yẹn dáadáa. O mọ̀ pé wọ́n rọ pé ọ̀nà ọ̀fun ni ọ̀nà ọ̀run Olúwẹ̀. So, báwo ni ọ̀rọ̀ Approve, approve. Òun ni à ń bèèrè. Òun nìṣinyìí. Okay. Wọ́n rọ pé wọ́n máa gẹ́ back sí ẹ, àbí? Kò sí wàhálà. Okay. Gbé ya, gbé ya a máa sọ̀rọ̀, àbí? Ṣé ká ríra later? Torí èmi fẹ́, èmi fẹ́, mo fẹ́ lọ wẹ̀ níìsín. Gbé ya kí n bá dé, a á ríra, àbí? Kí kí o ṣe ọ̀rẹ́ mi. Ṣe ọ̀rẹ́ mi.

Ẹ̀, lára, báwo ni? Ṣé o ti mú. Ṣé o ti gbé báàgì àbí àwọn makeup wa àti kí ni? Ṣé o ṣa ti pa gbogbo aṣọ àti bàtà àti everything ṣa? Ṣé o ṣà ti kó sínú báàgì? Ẹ̀hẹn. Nítorí o mọ̀ pé, ẹ, ibi tí à ń lọ yẹn, ẹ, kò yẹ kí a pé dé bẹ̀. Àti pé, ẹ́hẹn, jọ̀, àwọn ọ̀rẹ́ wa tó kù, ṣé wọ́n mọ̀nà? Ṣé wọ́n mọ̀nà láti dé ibibẹ̀? Àbí tí èèyàn o bá mọ̀nà, ó yá, jọ, bámi pè wọ́n ní orí aago. Tí o bá ti pè wọ́n ní orí ago, kó fún mi ní fóònù kí n bá wọn sọ̀rọ̀. Hello, báwo ni lára? Ṣé ẹ ti dé bẹ̀? Haha, o ṣe máa ń bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn. Ó mọ̀ pé àwọn, àwọn ènìyàn kì í ṣe gbogbo wọn kọ́ ni ó mọ ọ̀nà. Kì í ṣe gbogbo wọn kọ́ ni ó mọ ọ̀nà now. Eh! Mo ti sọ fún ẹ bí i kì í ṣe láti ẹni. Mo ti sọ fún ẹ pé tí o bá ti ń lọ sí ibi tí o mọ̀, máa lo máàpù. Ǹkan torí kí-- ǹkan tí máàpù fi dá fún ni yẹn. Tí o bá lo máàpù, máàpù máa sọ fún ẹ gbogbo ibi tí ò ń lọ kò jẹ́ ní jẹ́ kó ṣìnà. He! Wà á máa bèèrè ní ọwọ́ àwọn ènìyàn. Ó mọ̀ pé àwọn ènìyàn máa ń, má, má, má, má, má kíì ṣe gbogbo àwọn ènìyàn. Àwọn ènìyàn, àwọn míì gan an, wọ́n máa, wọ́n máa darí ẹ síbi tí kò ti, síbi tí kò kò dà ni. Ẹ, but tí o bá lo máàpù, máàpù máa gbé ẹ, máa, máa, máa tọ́ ẹ sọ́nà níbi tí ò ń lọ ni, tó o ní ṣìnà, tó, tó o ní ṣìnà. Jọ, tan máàpù rẹ. Ṣé òbí fóònù rẹ wà lọ́wọ́ rẹ? Tan máàpù rẹ. Tí o bá ti tan máàpù rẹ níìsín, máàpù rẹ máa gbé ẹ gbọ-- máa, máa gbé ẹ lọ sí, sí ibẹ̀. Mii fẹ́ dé ibẹ̀ yẹn kí n rí pé ẹ tí dé bẹ̀ o. Haha, kí ló dé gan an? Mo ti sọ fún ẹ, sọ fún ẹ, sọ fún ẹ, sọ fún ẹ, but ò kí ń gbọ́ràn. Àá, jọ tan máàpù rẹ jọ. Ṣé o ti tan máàpù rẹ? Tí o bá ti tan kó jẹ́ kí n mọ́, kó, kó, kó jẹ́ kí n mọ̀. À, o ga o. Mi ò gbọdọ̀ dé bẹ̀ kí n má rí, kí, kí, kí n má rí pé ẹ ti dé bẹ̀ o. Tí ó bá rí bẹ́ẹ̀ máa bínú sí ẹ ni o. Torí pé a kò gbọdọ̀ gbe, a, a, a, a, a kò gbọdọ̀ pẹ́ dé bẹ̀.

Ọ̀rẹ́ mi, eh, mú tẹ tí fẹ́ bèrè ni ọwọ́ rẹ ní. Níboni orò pé bóyá ka gbé àwọn ọmọ lọ ní, eh, tó bá ti gba ọludé ní school wọn? Nítorí mi ni fẹ́ ka fi wọn sílé àbí kíni omi ẹ̀, àbí kíni orò? Àbí sé ka gbé wọn lọ sí, eh, Ìbàdàn ni àbí Ọ̀ṣun, àbí ka gbé-- mi sì fẹ́ jẹ́ ka gbé wọn travel sha, ká má fi wọn sílẹ̀ nílé. Àbí kíni ni o wò? Àbí sé, ẹ́hẹ́n, ṣe o ti lọ sí Àgòrí? Nítorí, à, èyí tí mo lọ ní ìjọ́sí, à, wò, mo láìkẹ́. Ó mú mi rántí èyí tí-- ibi tí bàbá mi má ń gbé wa lọ nígbà táa wà ń kékeré. À, ibẹ̀ yẹn, a má ń, a má ń jẹ ìgbádùn gidi, gidigidi. Ẹ, a má mú, a má jẹ, a má-- à, bàbá mi má ń bá wa jẹ ọ. Ẹ, bàbá mi má ń bá wa jẹ ọ. Wò, ì, èwọ̀n, e iiiiiii. Gbogbo ìrírí tí bàbá mi mú mi rí, mú wa, èmi àtàwọn àbúrò mi rí ìgbà táa wà ń kékeré, òun ni mo fẹ́ fún àwọn ọmọ mi. Nítorí pé káwọn náà, kàn le, kàn le rí ìrírí ayé, kàn le mọ̀, kàn le mọ àṣà wa àti ìmọ̀ràn wa. Mi kan fẹ́ fi wọ́n silẹ̀ nle o. Ó má dàbí pé kàn bá lọ sí ii iwájú u àwọn oorẹ́ wọn ní i ilé ìwé, wọ́n máa a ma ṣe bí pé bóyá àwọn ò tí e mọ nǹkankan. So, àbí kíni o wò? Ó ti e, ó ti e pá owó mọ́ ọ, torí pé o mọ̀ pé àwọn ọmọdé owó níná ni. A máa ná owó gidi. Ẹ̀hẹ́n, tó bá n tin, tó, tó bá ní owó o, koya bẹ́rẹ́ máa dàjọ́ níìsín. O kúkú mọ̀ pé ní ii òru àti, ò ti, e, ó kú oṣù kan àti abọ̀, wọn máa tó gba ọludé. So- Ti mo ní fún yin, torí mo ní plani gidi fún yin lọ́tẹ yìí. In fact, ẹ́hn, mi ní sọ fún un. Ẹ̀hẹ́n, eh, Adeola, mo fẹ́ bèrè ni ọwọ́ rẹ, ṣe o ti lọ sí Àgòrí? Torí, wẹ́, májẹ̀ kí n, májẹ̀, májẹ̀ kí n, májẹ̀ kí n, májẹ̀ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ fún-- májẹ̀ kí n, májẹ̀ kí n sọ fún yin níìsín e. Ẹ, tí èmi àti ìyá Ṣadé tí a bá ti, tí a bá ti yanjú ọ̀rọ̀ náà, màá jẹ kò gbọ́. Ṣogbo sáré lọ sí ibi tí mo sọ pé ko lọ. Ẹhn, sáré lọ síbẹ̀. Ko, ko, ko fọ àwọn abọ́ yẹn. Ko fọ àwọn abọ́ yẹn dáadáa o. Òmi ìfẹ́ wá síbẹ̀ kí n rí pé gbogbo àwọn abọ́ ti dọ̀tí o. Ẹ̀hẹ́n, wẹ́, mo jẹ́rì ẹ́. Ẹ, wàá ṣórí rẹ. Ose ọmọ mi, a. An, má gbàgbé o. Má gbàgbé eee pé ko-- mo rọ pé ko nu gbogbo àwọn ilẹ̀lẹ̀ o. Ẹ̀hẹ́n, mo jẹ́rì ẹ́ pé wàá sè é.

Ẹ̀n Ṣadé, ṣé o ti yanjú ìjà tó wà ní àwọn àárín ìwọ àti àbúrò rẹ? Ó mọ̀ pé mo ti sọ fún yín, ó mọ̀ pé mo ti sọ fún yín ìwọ ọmọ yìí, ẹ yé jà o, ẹ yé jà. Ọ̀, ẹ̀, t'ẹ̀gbọ́n tàbúrò ni yin ẹ yé jà rárá, rárá, rárá, rárá, rárá. À, in fact tí ẹni kan bá fẹ́ jà, bá fẹ́ bá àbúrò rẹ̀ jà ní ìta, ìwo ló yẹ, ìwo ló yẹ ko, ko, ko, ko, ko dúró fún àbúrò rẹ pé láì, kò sẹ́ni, kò sí ẹni náà ni, kò sí ẹni tó, tó, tó bí tó náà ni pé tó, tó lè bá àbúrò rẹ̀ jà. Ẹ̀, àmọ́ ìwọ ló máa ń bá àbúrò rẹ jà. Kò dáa o. Ẹ̀gbọ́n ni ẹ. Kí ọmọdé kó mọ à, kó mọ kó, kó, kí ọmọdé kó mọ rẹ̀ ní ọmọdé. Kí àgbàlagbà jẹ́ kí, jẹ́ kí ó mọ ará rẹ̀ ní àgbàlagbà. Ẹ̀, kí ló máa ń ṣe ẹ ná? Ẹhẹ́n, kí ni o máa ń ṣe ní òwúrọ̀ gangan? Torí mo ti máa ń so ẹ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Máa rí pé o jí ní òwúrọ̀, o ní ṣiṣẹ́. Wà á kan gbẹ́nú kalẹ̀ síbẹ̀ yen wà á máa sùn. Kò dá now, ọmọbìnrin ni ẹ. Ìgbà mélòó ni màá máa pi i? Olúwa ṣàánú mi o, ṣàánú mi lórí àwọn ọmọ yìí o. Olúwa má jẹ́ kí n ṣìṣe o lórí wọn. Má jẹ́ kí àwọn aráyé bá mi sọ pé kí ni tìtẹ̀ emi wà. Ìwọ ọmọ yìí, ìgbà mélòó ni màá fi bá ẹ sọ̀rọ̀? Ìgbà mélòó gan-gan-gan ni màá fi bá ẹ sọ̀rọ̀? Ṣé mo máa la orí ẹ láti bá ẹ sọ̀rọ̀ ni? Ó sọ pé ìwọ ọmọbìnrin tí o bá ti jí ní àárọ̀, wà á kí àgbàlagbà, wà á kí àgbàlagbà tó wà ní agbègbè rẹ. Tí o bá ti kí àgbàlagbà, wà á lọ sun orun rẹ. Tí o bá ti wá fọ́nu rẹ, wà á fi omi bọ́ ju, wà á mú ìgbálẹ̀, wà á gbá gbogbo sàkání ilé, wà á gbá gbogbo ẹ̀ kí gbogbo bẹ́ẹ̀ kó mọ́. Wà á rí pé tí àgbàlagbà kan tí o bá jáde, tí ó bá rí iṣẹ́ tó ń ṣe, a ṣàdúrà fún ẹ ni, a súre gidi fún ẹ, a súre gidi sínú ayé ẹ. Ní ìsin yìí ṣe tí bàbá rẹ tó bá rí pé, iṣẹ́ tí ọmọ mi ń ṣe nílé yìí, inú bàbá rẹ á dùn sí ẹ. Ẹ kan ma máa jẹ́ kí bàbá rẹ kó ní ẹnu òrò ní orí mi. Kò da now. Ọlọ́run á tu ẹ padà o. Ọlọ́run á tu ẹ padà ìwọ ọmọ déọ̀la yìí. Ọlọ́run á tu ẹ padà. Nísìń, kí ni o ṣe nísìń? Kí ni ò ṣe ní ibi tó lọ jókòó sí yẹn? Fóònù rẹ lò ń tẹ̀ àbí? Ó dàbí pé mo sì máa gba fóònù yìí lọ́wọ́ rẹ. Ó dàbí pé mo sì máa gba fóònù yìí lọ́wọ́ rẹ. Àti pé tí bá ti gba fóònù yìí lọ́wọ́ rẹ báyìí, oṣù kan, mi ní fún ẹ. Oṣù kan mi ní fún ẹ ní fóònù yìí padà. Ọlọ́run ò ní ṣe ẹ lọ́mọ aya létí apá. Kò dáa o, kò dáa o, kò dáa o. Ọmọbìnrin náà ni ẹ. Àgbàlagbà ni ìwọ náà máa máa dà. Lójokan, wà á dàbí irú èmi báyìí ni. Àbí ṣe o rò pé tí mo ṣe rí lé lé yìí tẹ́lẹ̀ ni? Ìgbà tí mo ṣe ń gbé ní abẹ́ bàbá mi àti ìyá mi, mo gbọ́rọ̀ sí ìyá mi lẹ́nu, mo gbọ́rọ̀ sí bàbá mi lẹ́nu. Ìyá mi ó súre fún mi, bàbá mi súre fún mi. So ìwọ náà, mo fẹ́ máa súre fún ọ. Mo jẹ̀fẹ́ jẹ́ kí bàbá rẹ máa súre fún ẹ ni. Ẹ̀, Ọlọ́run á jẹ kó ko, Ọlọ́run, Ọlọ́run á ṣe ẹ ní, Ọlọ́run á ṣe ẹ ní ọmọ gidi o. Ọlọ́run á ṣe ẹ ní ọmọ gidi o. Nísìń lọ mú ìgbálẹ̀, ko lọ sí ìta, ko lọ gbá gbogbo sàkání ilé kí gbogbo ẹ mọ́. Fíní, fíní. Mi fẹ́, mi tí e fẹ́ gbọ̀ nkankan. Mi fẹ́ gbọ̀ nkankan. Mi de fẹ́ gbọ́ ìjà ní àárín ì, ì, ì, ìwọ, ì, ì, ìwọ àti àbúrò rẹ. Ẹ̀, àbí ẹ gbà mí? Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Ẹ̀, kín ni o máa ń ṣe náà? Ẹ̀, ah! Ọlọ́run ṣàánú o. Wá gbà akòso nínú ayé mi o.

Ọ̀rẹ́ mi, ṣe o máa ń rìn ní àlàáfíà? Nítorí, nǹkan tó mú mi tí mo fi bèèrè ìbéèrè yìí ni pé, ìgbà tí mo sùn mo rí alá kan sí ẹ ni, bọ̀ alá yẹn ò kí ń ṣẹ́ alá burúkú o. Mo kàn rí pé òun nìyìí ni òun lọ́pa. Kí ni kí irú ìtumọ̀ aláwọ̀ ni ẹlẹ́yi Wo Ọlọ́run á gbà kúsọ fún wa, Ọlọ́run á, Ọlọ́run á ṣe eyi to dá fún wa, ahe. O ní ǹkan tó ti ń gbé mi ní ọkàn. Ó jẹ́ láti ètí bá èso. Dóò, kíni? Advice, mo fẹ́ jẹ́ kó advice mi, láàárín ọkọ mi. O ní, o ní ìrìnàjò kan tí ọkọ mi fẹ́ lọ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Àmọ́ ọkọ mi béèrè ní ọwọ́ mi pé ṣe ki ohun lọ kó má lọ. Mo ní pé à, kó lọ nà á bí ṣì ṣe àì láti pé ọ̀rọ̀ owó ni. Kò ṣe àdí lọ sí ìrìnàjò tí kò ní, tí kò ní mú owó dáa ni. Omo wà lẹ́ ìyàwó wà lẹ́ náà, á jẹun. A ti pé, a ti pé èwọ̀, tobá jèpè tí tọkọ mi ni, mi ò ní fẹ́ jẹ́ kí bálé mi kó fi mí sílẹ̀ kó lọ sí ìrìnà torí ó máa pẹ́, ìrìnàjò yẹn máa pẹ́. Ìrìnàjò yẹn máa pẹ́ tó kó tó padà wá, ó máa lo bí i bóyá ọdún kan kó tó padà wá. Máa fi mí sílẹ̀ pẹ̀lú èmi àtàwọn ọmọ nílé. Àbí kíni owó, kíni orí ọ̀rẹ́ mi tí kì í jẹ́ kó lọ ni àbí kí jẹ́ kó má lọ? A ti pé, àwọn ọjà tí o rán àwọn ọmọ rẹ, àwọn ọmọ, àwọn ọmọ isẹ́ rẹ pé kó wá gbà ní sọ́ọ̀bù ní àná. Sé o ṣé à calculate gbogbo ọjà náà? Ó dẹ mọ́ èlò ni òun jẹ mí. Jọ́ ó mọ̀ pé gbogbo wa gan là ń fara yi ní ìsìn kì í ṣe pé ọjà yẹn lọ dédé, dé, dé, dé, gbogbo akọ ò fára yi ni. Ki olohun yọwa, ki olohun má jẹ ki asiri wá tú. Kí olohun má jẹ ki asiri wá tú. Mi tí è mọ̀ nǹkan tí àwọn distrubutor yẹn ti won ti e ń sọ. Mi ò mọ̀ nǹkan tó ń sọ. Mi ò mọ̀ nǹkan tí àwọn company yẹn ń sọ. Wọ́n máa sì rìn ní ìdí ọ̀la fún wa. A máa budgeti ọjà, ọjà ọ́, ọ́, ọ́, ọdọ́gbọ̀n, ọdọ́gbọ̀n ọ̀run wá fún wa ní kíni. Ọ̀rẹ́ mi wò ó ti ẹ ti sú mi. Ko má dà mí pé bóyá èèyàn ń jókòó sílé ni lái máa ṣe nǹkan kan. Ọjà yí, ọjà yí wò. Ìkíni fún tí kò rí ọjà. Atleast awa ń ṣe ọjà, a ń rí jẹ a ń rí mu ká máa dúpẹ́ ni. Sa máa gbàgbé owó mi o. Máa gbàgbé owó mi, o mope mi e fowó ṣe re o. Nítorí mi ò lè ka eyín mi láti lọ sí company láti ra ẹ ọjà mi. Owó náà ni mo máa kó kalẹ̀. Ó jẹ mọ̀ pé mi like láti máa jẹ gbèsè torí mi fẹ́ ààrin ìfin. Mi fẹ́ ààrin fin sí fún ara mi o. Jẹ́ jẹ́ mi ni mo wà. Mi fẹ́ ààrin fin fún ara mi. So Ọlọ́run á jẹ kota, Ọlọ́run á jẹ kota, wàá tà. Wa rí, wa rí èrè títì e, wà de mú èrè títì mi wá bá mi o. Sé sa mọ èlò ni òun jẹ mí ní ìsìn? Torí àwọn mi si ní sọ́ọ̀bù ní àná but àwọn ọmọ mi. Wọ́n rọ pé o gba òran wa. Bóyá tí n bá dé ibi iṣẹ́, màá wo fáìlì mi. Màá wo owó mélòó ni mo ti kó. So ọ̀rẹ́ mi wò o ṣe? So kí ni o máa sọ nígbà amọ advice tiyi mo pe ẹ fún mi. Àmọ́ tó bá mọ bóyá, ma worry Bóyá tí a bá ti máa ń bọ̀ láti ilé, màá yà sí sọ́ọ̀bù bóyá a sọ̀rọ̀ kojukoju. Àbí a sọ̀rọ̀ kojukoju. Ó ṣe ọ̀rẹ́ mi? Later, màá máa rí ẹ láìpẹ́ yìí.